Akoko tí mo máa ń lò tí mo ba n lọ sí ibi iṣẹ́, akọ́kọ́ tí mo máa ń lò lórí ọ̀nà máa ń yàtọ̀ sí ìrá. Tí nbá jí ní, ọjọ́ kan báyìí tí máa tètè jí ní ìdájí bí i aago mẹ́rin tí mo tètè múra, tí mo dẹ̀ sí bọ̀ sí, ojú ọ̀nà láti lọ si ibi iṣẹ́ kí, ilẹ̀ tó mọ́ dáadáa kí ọkọ̀ tó pọ̀ ní, ojú pópó náà, má tètè dé ibi iṣẹ́. Ó lè máa ju wákàtí kan sí wákàtí kan àbọ̀ tí màá ti dé, ibi iṣẹ́. Pápá jù lọ tí ń bá wa ara mi lọ, àmọ́ tí ń bá wa ara mi lọ tí ń bá wọ ọkọ̀ ní ojú ọ̀nà ó lè súnmọ́ wákàtí méjì. Tí ń bá tètè jí, tó bá ní ọjọ́ tí m ba tètè jí tí mo wa pẹ́ kúrò ní ilé. Ka sọ pé bí a mo jí ní bí i aago, márùn-ún àtàbọ̀ tàbí aago mẹ́fà tí mo wa pẹ́ kúrò nílé bí, aago mẹ́jọ, ó máa ṣe díẹ̀ kí n to dé ibi iṣẹ́, mo lè dé ibi iṣẹ́ bí i aago, mẹ́wàá. Mo lè lo ju wákàtí kan ní, à, ọ̀nà. Mo lè dé ibi iṣẹ́ ní agogo mẹ́wàá tàbí aago mẹ́wàá àtàbọ̀. Papọ̀ jùlọ tí n bá pẹ́ kúrò nílé tí mọ́tò púpọ̀ ba dẹ̀ tí wà ní ojú ọ̀nà tí traffic wá wà ní ọ̀nà, ó máa pẹ́ gidi gan kí n tó dé, à, ibi iṣẹ́. Ní ọjọ́ ajé, mo gbọdọ̀ tètè kúrò nílé tí ń bá fẹ́ pẹ́ ní ọ̀nà torí mọ́tò máa ń pọ̀ ní iru ọjọ́ bẹ́ẹ̀ yẹn mọ́tò máa ń pọ̀ gidi sí ọ̀nà. Mo máa ń tètè jí bí i aago mẹ́rin gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo dẹ̀ sì máa kúrò ní bí, aago méje kí n lè tètè dé, ibi iṣẹ́. Ijọ́ tó bá tẹ̀lé, tí n ba ti tètè kúrò nílé, ó máa ṣe díẹ̀ náà kí n tó dé ibi iṣẹ́. Ijọ́ tí mọ́tò kì í fi bẹ́ẹ̀ pọ̀ sí ojú pópó náà ní ijọ́ ẹtì torí pé ó ti ń súnmọ́ ọjọ́ ìsinmi. Àwọn èèyàn tó máa ń jáde ní àárọ̀ kùtùkùtù wọn kì í pọ̀. Tí n bá ti tètè jí bẹ́ẹ̀ yẹn, mo máa tètè dé ibi iṣẹ́, mo lè máa lò ju wákàtí kan ní ọ̀nà. Àmọ́ tí ń bá ti tètè jí náà, ó lè máa ju wákàtí kan àti àbọ̀, tí n ba ń lọ sí ibi iṣẹ́. Mo máa ń gbìyànjú láti máa tètè jí àti láti máa tètè múra kí ń tètè wẹ̀ kí ń dẹ̀ tètè jẹun kí ń má bá pẹ́ dé, ibi iṣẹ́. Torí tí n ba ti pẹ́ dé ibi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, ọ̀gá mi máa sọ̀rọ̀ papọ̀ jù lọ tí ọ̀gá mi bá ti dé ibi iṣẹ́ ṣáájú mi. Emi máa ń gbìyànjú kí ọ̀gá mi máa dé ibi iṣẹ́ ṣáájú mi, torí tí wọ́n bá ti dé ibi iṣẹ́ ṣáájú mi bẹyẹn wọn ma ma wo ago fún mi. Tí n ba ti wá pẹ́ dé, wọ́n á máa bí mi lere pé kí lóde tí mo fi pẹ́ dé tí nba ti ní nnkan gidi láti sọ, wọ́n á máa bínú sí mi pé kí lóde tí mò ṣe ń pẹ́ dé àbí kí lóde tí t'awon fi ń dé ilé iṣẹ́ ṣáájú èmi. Ìgbà mìíràn náà tí n ba ti rí pé, mo ti pẹ́ jí pé ọ̀nà, ọ̀nà máa ti dí pẹ̀lú mọ́tò toba dẹ̀ ti jẹ́ ọjọ́ tí ọ̀gá mi o wá sí ibi iṣẹ́, mo lè kúkú sọ wí pé màá ṣiṣẹ́ láti ilé. Mo máa ń sọ fún wọn ní ibi iṣẹ́, màá pe won ibi iṣẹ́ pé emi fẹ́ ṣiṣẹ́ láti ilé pé èmi o wá sí ibi iṣẹ́ loni pe ma kúkú máa ṣiṣẹ́ láti ilé torí bí ọ̀na ṣe ri àti bí owo mọ́tò. Ìgbà mìíràn mo máa ń wa ara mi lọ, ìgbà mìíràn náà mo máa ń wọ ọkọ̀, ìgbà mìíràn mo dẹ̀ si màá n tẹ̀lé àwọn ará àdúgbò mi lọ sí ibi iṣẹ́. Tí mo bá ti fẹ́ tẹ̀lé àwọn ará adugbo mi lọ bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ń tètè jáde, wọ́n máa ń tètè lọ bí i aago mẹ́fà tàbí aago mẹ́fà àtàbọ̀. Wọ́n a ti sọ fún mi tẹ́lẹ̀ sílẹ̀ ní alẹ́ ko to kan ọjọ́ náà kí n lè tètè múra kí n lè tètè bá wọn lọ. Tí n ba lọ bẹ́ẹ̀ yẹn, à kí ń pẹ́ ní ọ̀nà, à kí ń lò ju wákàtí kan lọ ní ọ̀nà torí mọ́tò ò kí ń pọ̀ ní ọ̀nà. Mo máa wá tètè dé ibi iṣẹ́. Ìgbà mìíràn tí n ba dé ibi iṣẹ́, wọ́n lè máa ti ṣí, ibi iṣẹ́. Mo wá nílò láti dúró sí ìta títí tí wọ́n á fi dé títí tí ẹni tó ní kọ́kọ́rọ́ ibi iṣẹ́ a fi dé. Ìgbà mìíràn náà tín ba ti rí pé ó máa yá ju láti lọ sí ibi iṣẹ́ pẹ̀lú tí n ba tẹ̀lé àwọn ará àdúgbò mi mo lè dúró kí màá kúkú tẹ̀lé wọn, kí n màá ba à máa dúró sí ìta, fún ìgbà tí ó bá pẹ́ ju. Àwọn tí mo máa ń ṣe lẹ́lẹ̀ tí mò lè fi tètè dé ibi iṣẹ́, mi ò fẹ́ràn láti máa pẹ́ dé ibi iṣẹ́ torí kí ń ṣe ǹkan tó dára kò jẹ́ kí ń mú kí inú àwọn ọ̀gá mi dùn àti àwọn ti ajo n ṣíṣe ẹ́ dùn papa jù lọ tó bá ti ń bọ́ sí ìgbà púpọ̀ tí mo máa ń dé ibi iṣẹ́.